Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ehn, mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní oúnjẹ tàbí omi. Ehn, gbogbo nǹkan tí oúnjẹ bá, ẹnu bá ń jẹ ṣá, màá ń fún àwọn ènìyàn.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Mo máa ń kọ́ ìmọ̀ tuntun tàbí ẹ̀kọ́ tuntun láti orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ẹ̀kọ́ wọ̀nyí ni mo máa ń múlò tí ó máa ń ya àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi lẹ́nu.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo ranti pe ni ojo kan mo subu si inu omi. Àwọn ènìyàn wá lọ́jọ́ náà, wọ́n dẹ̀ wá gbé mi jáde nínú omi. Mo ṣubú sí omi.

Ibo ni o máa ń fi kó kọ́kọ́rọ́ rẹ sí? Ehn, mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi pamọ́ sí abẹ́ footmat tí mo bá fẹ́ jáde nílé kí àwọn tó bá fẹ́ wọlé kí wọ́n lè mú kọ́kọ́rọ́ tí wọ́n bá fẹ́ wọlé. Mi ò máa ń mú kọ́kọ́rọ́ mi dání tàbí jáde. Mo máa ń fi pamọ́ sí abẹ́ footmat ni.

Kí ni èrò rẹ fún ìparí ọ̀sẹ̀? Mi ò ní, mi ò ní èrò kankan fún ìparí ọ̀sẹ̀ tàbí ohun tí mo pinnu fún ìparí ọ̀sẹ̀. Mi ò ní èrò kankan rárá fún ìparí ọ̀sẹ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́, kò ń ṣe ní gbogbo ìgbà. Lẹ́ẹ̀kan kan ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ bí a ta bá ní òde tí a bá fẹ́ lọ àbí àríyá ta bá fẹ́ lọ ṣe patí ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́

Àṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Ní ẹbí ti wa, a ò ní àṣa kankan tí a máa ń ṣe. A kì n bọ eégún, a dẹ̀ kìí ṣe ohun kankan, a ní àṣa kankan tí a máa ń ṣe rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ẹ̀, ìṣòro máa ń wà lọ́tùn lọ́sẹ̀. Ṣùgbọ́n nípasẹ̀ ọgbọ́n àti ìmọ̀ àti òye, a máa ń borí àwọn ìṣòro yìí. Àti pé a ní àwọn ọ̀gá níwájú tí ó máa ń ràn wá lọ́wọ́ láti borí àwọn ìṣòro wọ̀nyí.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ẹ mi ò tíì lé ẹnìkankan kúrò ní iṣẹ́ rí ṣùgbọ́n mo ti fi ẹjọ́ ẹnìkan sùn tí wọ́n ń dè lé kúrò ní ibi iṣẹ́ nítorí pé kò ṣe iṣẹ́ rẹ̀ dáradára. Ṣùgbọ́n kò ṣe èmi ni mo lé ẹni náà kúrò ní ibi iṣẹ́

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Àgbàlá òjò tí ó wà ní ẹ̀yìn ilé mi tí ó dẹ̀ tóbi gan tí mo máa ń gbé omi ojo sí nítorí ẹgbẹ́lẹ̀ àti pé kí a má ba fi ojojúmọ̀ máa pọn omi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? È mi ò ní èrò kan pàtó báyìí fún iṣẹ́ ọjọ́ iwájú kankan. Lẹ́yìn iṣẹ́ mi tí mò ń ṣe tí mo gbajúmọ̀ tí mo dẹ̀ ṣe lójoojúmọ́. Ṣùgbọ́n fún èrò iṣẹ́ ọjọ́ iwájú kan, mi ò ní èrò kankan.

Irú kọ̀npútà wò ní ò ní? Ẹ̀, kọ̀mpútà tí mo ní tẹ́lẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní kọ̀mpútà kankan. Ẹ̀, mi ò ní kọ̀mpútà rárá àti rárá.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Ẹ́, mi ò kí ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nítorí pé èmi kọ́ ni mo gbà wọ́n sí ìdí iṣẹ́. Àwọn tó gbà wọ́n sí ìdí iṣẹ́ ni wọ́n máa ṣe ìwádìí wọn.

Ṣé o mọ bí a ti ń yà àwòrán? Ehn, mi ò le sọ pé mo mọ bí a ti ń yà àwòrán. Ó nírú àwòrán tí mo lè yà. Ehn, àwọn àwòrán kéékèèké ni mo lè yà kò ṣe gbogbo àwòrán ni mo lè yà.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ehn, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń pa ẹja tàbí bí wọ́n ṣe máa ń, eh, tún eh, bí wọ́n ṣe máa ń yan ẹja tí wọ́n dẹ̀ máa ń ta á.

Iyàrá wo nínú ilé rẹ̀ ló o fẹ́ràn jù? Iyàrá tí mo ń sùn sí ni mo fẹ́ràn jù. Iyàrá bí méjì àbí mẹ́ta ló wà ní inú ilé tí mo ń gbé. Èyí tí mo dẹ ń sùn sí ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọn yàrá wọ̀nyí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? En, tí wọ́n bá pè mí ni mo máa ń lọ sí ìṣẹ́gun òde. Mi ò kíń fi bẹ́ẹ̀ máa lọ sí ìṣẹ́gun òde torí ìdí èyí mi ò lè rántí. Ìgbà tí mo lọ sí ìṣẹ́gun òde gbẹ̀yìn.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀pà kan ní ọ̀sẹ̀. Kò ṣe ní ojojúmọ́ tàbí ní wákàtí ní wákàtí. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ìgbà mìíràn ẹ̀ẹ̀kan láàárín ọ̀sẹ̀ méjì.

Ṣé wífì rẹ̀ yára tó? Bẹẹni, wífì mi yára, ó yára gan-an ni. À ti pé fóònù tí mò ń lò náà, fóònù tí ó yára ni. Àbí ẹ̀rọ ìgbésókè tí mò ń lò, ó jẹ́ ẹ̀rọ tí ó yára. Wifì tí mo dẹ̀ ń lò náà ó yára gan-an ni.

Nígbà wo ni o kẹ́yìn fò? Mi ò fò rí. Mi ò tíì ní agbára àti fò. Torí idí yíi, mi ò tí fò rí, rárá àti rárá ni.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo wà ó súmọ́ powerline àti pé ó dẹ̀ súmọ́ òpópónà tí àwọn ọkọ̀ máa ń gbà. Àwọn ojú òpó tí mo wà ni yẹn ní ìlú Èkó.

Ṣé o máa ń ṣe eré, eré ìdánì? Rárá mi ò kí ń ṣe eré ìdánì. Mi ò kí ń ṣe àwọn eléré ìtàgé ṣùgbọ́n a máa ń ṣeré pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Mo máa ń ṣeré pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi, a jọ máa ń ṣeré pọ̀

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ẹ̀, ó ti ṣe díẹ̀ tí mo rin ìrìn àjò fún iṣẹ́ torí pé lẹ́nu jọ́ mẹ́ta yìí kò sí iṣẹ́ rẹpẹtẹ. Torí ìdí èyí mi ò kí ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ kankan, rárá àti rárá.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? Ó ti tó ọdún méjì báyìí tí mo ti lọ wo eyin, torí pé nígbà kan tí eyín dùn mí, mo lọ sí ilé ìwòsàn, mo lọ wo eyin yi, ṣùgbọ́n wọn ò yọ, wọ́n bá mi ṣe àtúnṣe sí i.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ẹ kò ṣe ní gbogbo ìgbà náà, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo máa ń jẹun ní ago méje tàbí ago mẹ́jọ kí ilẹ̀ tó ṣu tán pátápátá. Mi ò kí ń jẹ́ kí ilẹ̀ ṣú ju kí n tó jẹun.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ rárá. Mi mọ̀ bí a ṣe ń ṣe ìgbéjáde nínú iṣẹ́ rárá àti rárá ni.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Ehn, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bí a ti ń ṣe oúnjẹ. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí kò léra, àwọn iye ni mo mọ̀, ṣe bí kí á ṣe ẹwà tàbí ìrẹsì. Àwọn obìnrin ló máa ń ṣe oúnjẹ lọ́dọ̀ wa.

Báwo ni ó ṣe máa ń tọrọ àforíjì? A má, èmi máa ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run nítorí pé mo nígbàgbọ́ pé kò sígbà tí ènìyàn ò kín ṣẹ́ sí Ọlọ́run. Ṣùgbọ́n láàárín ènìyàn sí ènìyàn náà tí a bá ní aṣọ tàbí ìjà tàbí ikùn sínú, a á pe ẹni náà, a bẹ ẹni náà pé kí o foríjì.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? É mi ò kí ń pe, mi ò fi bẹ́ẹ̀ máa ń pe àwọn oníbàárà tuntun. Tí mo bá ní oníbàárà tuntun tí ó bá pè mí pé òun fẹ́ gbé iṣẹ́ wá, màá pè é ní ẹ̀kan tí mi ò bá dẹ́ ti rí, màá fi lè. Nítorí pé tí ó bá ṣe pé ó fẹ́ ṣe iṣẹ́ yìí ni, ó máa pè.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Mo máa ń kó àwọn kan sí ilé sí inú báàgì mi. Mo lè máa ń fi àwọn kan sórí cloud lórí íńtánẹ́ẹ̀tì. Kí ó má ba sọnù.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo mọ bí a ti ń ka ìwé dáradára. Ẹ̀h, òun ní ìgbà tàbí àsìkò tí mo máa ń ka ìwé. Ó ṣe pé mo máa ń ka ìwé ní ojojúmọ́ tàbí ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo máa ń ka ìwé.